Bẹ́ẹ̀ni, mo máà ń ṣe ìpè fídíò. Mo tilẹ̀ fẹ́ràn ìpè fídíò ju àwọn ìpè mìíràn lọ, nítorí wípé ìpè fídíò a máa fi ni lọ́kànbalẹ̀, a máa jẹ́ kí ẹni sọ ẹ̀dọ̀ kan rẹ̀ bí ó ti yẹ. So, idá mi ni pé bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìpè fídíò.